Láti lè ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi, mo máa ń pààlà láàárín ohun tó ṣe pàtàkì àti ohun tí ò ṣe pàtàkì. Tí iṣẹ́ bá dé lè, màá wo èyí tó ṣe pàtàkì, màá tó wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe pàtàkì sí. Àwọn iṣẹ́ tó bá ṣe pàtàkì, màá ṣe wọ́n. Màá sì ní àsìkò tí mo fi ń ṣe iṣẹ́ àti ìgbà tí mò ń sinmi. Ni àárọ̀ tí ń bá ti jí, màá kọ́kọ́ ṣe àwọn iṣẹ́ tó ṣe pàtàkì. Nínú ilé, màá kúrò nílé, màá lọ sí ibi iṣẹ́ oúnjẹ ọjọ́ mi. Tí ń bá wà ní ibi iṣẹ́ oúnjẹ ọjọ́ mi, mi ò ní jẹ́ kí iṣẹ́ tó pọ̀jù kó wà níwájú mi ní àsìkò kan. Màá parí ìkan kí n tó tún gba iṣẹ́ mìíràn. Màá sì tiraka láti mọ iye wákàtí tí mò ń lò lórí iṣẹ́ kọ̀ọ̀kan láti má jẹ́ kí n fi àsìkò ṣòfò lórí iṣẹ́ kí iṣẹ́. Ní ibi iṣẹ́ tí iṣẹ́ bá pọ̀jù, màá sọ fún ọ̀gá mi pé kó jẹ́ kí n ṣe ìwọ̀nba tí mo lè ṣe lọ́jọ́ náà. Ní wákàtí kọ̀ọ̀kan ní ẹnu iṣẹ́, màá dìde láti ṣe eré ìdárayá. Màá rìn fún bí ìṣẹ́jú méjì, mẹ́ta sí ìṣẹ́jú márùn-ún kí n tó tún padà sí ẹnu iṣẹ́ mi láti lè fún ara mi ní ìsinmi. Lẹ́yìn tí ń bá ti ṣiṣẹ́ bí wákàtí mẹ́rin, márùn-ún, màá lọ jẹ oúnjẹ tó máa fún ara mi lókun. Oúnjẹ tó ní fítámìn, tó ní èròjà bí protein tí ó máa tó ara mi tí ara mi yóò fi lókun dáradára. Tí ń bá kúrò lẹ́nu iṣẹ́, mi ò ní gbé iṣẹ́ ọ́fíìsì mi, mi ò ní gbé lọ sílé rárá láti lè jẹ́ kí n sinmi. Tí ń bá délé, màá pààrọ̀ aṣọ kúrò nínú aṣọ iṣẹ́ kí ń bá lè mọ̀ wípé mo ti délé. Mo gbọ́dọ̀ fúnra mi ní ìsinmi láti lè tọ́jú àwọn ọmọ mi, ọkọ mi, láti lè pèsè oúnjẹ alẹ́ fún ìdílé mi. Màá-- mo sì ní àsìkò tí màá jókòó. Gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ onígbàgbọ́, màá ka bíbélì mi kó tó di pé mo sùn. Màá wẹ̀, màá jẹ́ kí ara kí ó tù mí. Mi ò ní gbé ìrònú iṣẹ́ dé ilé rárá. Bí ó tilẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo ọjọ́ náà ni mo lè ṣe bí ó ṣe wù mí láti sinmi tó tàbí láti ṣe iṣẹ́ ìdárayá tó, mo máa ń, mo máa ń la káká pé kí ń lè fúnra mi ní ìsinmi. Kí ń má jẹ́ kí àsìkò iṣẹ́ àti àsìkò tí ń jẹun, àsìkò eré ìdárayá, àsìkò ọ̀run kí wọ́n má dàpọ̀ nítorí pé mo gbọ́dọ̀ sùn ọ̀run wákàtí mẹ́jọ kí n tó tún lè jí láti lọ sí ibi iṣẹ́ ní ìjọ́ kejì kí ara mi kì ó bá lè sinmi dáradára. Tí iṣẹ́ bá dẹ̀ pọ̀jù fún mi, màá wá olùrànlọ́wọ́ kí ó ràn mí lọ́wọ́ láti dín iṣẹ́ náà kù fún ara mi kí ń bá má ṣe jàmbá fún àgọ́ ara mi.

A bi mi ni oṣu kẹta ninu ọdun, oṣu March, oṣu kẹta ninu ọdun. Oṣu yi ṣe pataki pupọ nilẹ Yoruba nitori wipe o jẹ oṣu ti ẹrun ati ogbele o n pari, ti awọn Yoruba n reti ki ojo ki o bẹrẹ. O ṣe pataki fun awọn agbe nitori naa ọmọ ti wọn ba bi ni asiko yii, wọn ka si ọmọ olori ire, ọmọ onibukun, ọmọ to mu alaafia ati ayọ wa fun awọn Yoruba. Won ma n pe oṣu yi ni oṣu erènà Nitori naa, wọn ma n sọ awọn ọmọ naa ni awọn orukọ ti o mu ibukun dani, orukọ bi Oluwa ṣeun, ibukun Oluwa ati bẹẹ bẹẹ lọ. Inu awọn agbe ma n dun lọpọlọpọ si awọn ọmọ bẹẹ nitori pe wọn nigbagbo pe ọmọ to ti yoo rọ obi lọ́hùn lati tọ, ọmọ ti yoo gbe oriire wa ba idile rẹ ni iru ọmọ naa. Nitori wipe o de si igba ti ojo fẹ bẹrẹ, ti ara o tu ati obi ati gbogbo ojúlumọ ni ilu. Nitori igba ẹrun jẹ igba inira, igba ooru. Nitori naa, inu wọn ma n dun si ọmọ ti a ba bi ni asiko yii, wọn ka si ọmọ ibukun, ọmọ alalu barika. Nitori naa, oṣu kẹta ti a bi mi, o jẹ oṣu ti o ṣe pataki, oṣu iyebiye gbanu laarin awọn Yoruba, paapaa julọ awọn obi mi ati obi kobi to ba bi ọmọ ni asiko yii. Won si tun nigbagbo wipe iru ọmọ bẹẹ, o ma n sọ oriire, gbogbo nkan to ba dawọle ni ọjọ aye rẹ, o ma n yọ ori si rere. Ati pe idile naa gbogbo ohun ti wọn ti fẹ tẹlẹ ti o ti bọ sọwọ ohun, ohun dada, ohun rere. Nigba ti ọmọ yii ti de, gbogbo nkan yoo di rọrun, ayọ, alaafia ati ohun ọla yoo bẹrẹ ni ṣẹlẹ si irufẹ idile naa. Nitori naa ni wọn ṣe n sọ ọmọ naa ni ibukun Oluwa, Oluwa ṣeun ati bẹẹ bẹẹ lọ. Won si tun gbagbo pe iru ọmọ bẹẹ, o ma n daya tọ nipa nkan rere, nkan ribiribi laarin ẹgbẹ awọn ẹgbẹ rẹ ti wọn jọ jẹ ọjọ ori kan naa ti a bi nigba mi. Won nigbagbo pe ọmọ yii, o ma ṣe oriire, o ma yọ, oriire re o ma yọ, o ma ṣe pa adeyan nla, eeyan jà nkàn jà nkàn laarin ilu ati ni gbogbo agbaye nitori iru asiko ti a bi. Won tilẹ gbagbo pe o ti ni orukọ amutorunwa nitori igba ti a bi, orukọ amutorunwa naa yoo jẹ orukọ ti o jẹ orukọ idunnu, orukọ ibukun nitori pe ojo ma n tu yan lara ni a si bi ọmọ naa ti igba ti ojo ti n gberadi lati bẹrẹ. Nitori naa, inu mi dun pe a bi mi ni oṣu kẹta. Emi naa si ti ri ni igbesi aye mi pe oṣu oriire ni a bi mi gbogbo.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù nítorí wípé inú mi ò kí ń dùn tí oúnjẹ bá ṣòfò àti wípé gẹ́gẹ́ bí onígbàgbọ́, ẹ̀sìn tí mò ń sìn gẹ́gẹ́ bí onígbàgbọ́, bíbélì sọ fún mi pé kí ohunkóhun kí ó má ṣe ṣòfò. Nítorí náà tí oúnjẹ bá ṣẹ́kù, mi ò kí ń fi ṣòfò, mà á jẹ́. Àti wípé nígbà tí a bí mi, àwọn òbí mi kò lówo lọ́wọ́ àti jẹun. Ó máa ń nira fún wọn láti lè bọ́ gbogbo wa àwa ọmọ mẹ́fà tí wọ́n bí àti àwọn ọmọ ẹbí tí wọ́n kó mọ́ra. A fẹ́ tó ogún nínú ilé wa, nítorí náà àti jẹun àti mu kò rọrùn rárá fún àwọn òbí mi. Nítorí náà ní ìsìn tí mo dàgbà kò kín dùn mọ́ mi kí oúnjẹ kí ó ṣòfò. Gbogbo ibi tí n bá lọ oúnjẹ tó bá ṣẹ́kù mà á jẹ ẹ́. Èyí tí mi ò bá lè jẹ tán mà á gbé pamọ́ sínú ẹ̀rọ fíríjì tí yóò máa jẹ́ kó tutù kó má bá à bàjẹ́. Tó bá ti ẹ̀ ti pẹ́ tí ò sí ẹ̀rọ amúntutù, mà á gbé ka ná kí ó má bá à bàjẹ́, mà á gbé ra ná kí ó má bá à ṣòfò. Nítorí náà nítorí irú ibi tí a ti bí mi àti ibi tí mo dàgbà sí ojú mi ò lè gbà rárá pé kí oúnjẹ kí ó ṣòfò. Nítorí náà mo máa ń jẹ oúnjẹ tí ó bá ṣẹ́kù. Mo dẹ̀ máa ń pàrọ̀ wà fún àwọn tí ó wà ní ara, à, à, ní inú ilé mi. Mo máa ń wàásù fún wọn pé kí wọ́n má ṣe jẹ́ kí oúnjẹ kí ó ṣòfò nítorí ọ̀ ogunlọ́gọ̀ èèyàn ló wà ní gboro lóju títì tí a ti jẹ àti a ti mu ó ṣòro fún. Nítorí náà mo máa ń pàrọ̀ wà fún wọn gbogbo àwọn tó wà láyìíká mi pé kí àwọn náà kí ó, kí wọ́n jẹ oúnjẹ tí ó ṣẹ́kù nítorí pé kò dára rárá kí a máa fi oúnjẹ ṣòfò. Àwọn àgbẹ̀ tí wọ́n gbin àwọn oúnjẹ yìí náà kò le dùn mọ́ wọn nínú rárá pé oúnjẹ tí wọ́n là gùn lè lórí kó tó di wípé wọ́n gbìn. Wọ́n lẹ́yìn tí wọ́n gbìn tán, wọ́n á roko lẹ́yìn tí wọ́n roko kí wọ́n tó kórè, àsìkò ìkórè náà iṣẹ́ púpọ̀ púpọ̀ ni. Nítorí pé mo ti ṣiṣẹ́ nínú oko pẹ̀lú àwọn àgbè ri, mo rí bí ó ṣe jẹ́ ǹkan tí kò rọrùn rárá láti lè gbìn, láti lè roko, láti lè kórè oko. Tí a bá kórè oko tán, ó ní àwọn ǹkan tó jẹ́ pé a tún sá nínú oòrùn fún ọjọ́ pípẹ́ kó tó di wípé ó di ǹkan tí wọ́n ń tà fún gboro, fún àwọn ènìyàn ní gboro lọ́jà. Nítorí náà kò sí ẹni tí ó jẹ́ àgbẹ̀ tí inú rẹ̀ yóò dùn kó rí pé wọ́n da oúnjẹ nù. Ìdí nìyí to fi jẹ́ wípé mo máa ń jẹ oúnjẹ tó kù. Mi ò ní jẹ́ kó di ohun tí ó máa di dídánù. Tí ń bá, tí ń bá sì lọ sí ibikíbi tí ń bá rí pé wọ́n da oúnjẹ nù, ó máa ń jẹ́ ǹkan ìbànújẹ́ gbà fún mi nítorí wípé mo mọ̀ wípé àwọn èèyàn pọ̀ tí wọ́n ń wa oúnjẹ tí wọ́n ó jẹ tí wọn kò rí. Nítorí náà mo fi, mo fi jẹ́ ǹkan tí ó jẹ́ pàtàkì sí mi. Mo fi sọ́kàn, mò fi si ó kan àyà mi pé gbogbo ibi tí ń bá wà nílé ni o, lóko ni o, lájọ̀ ni o oúnjẹ tó bá ṣẹ́kù mà á ṣe ìtọ́jú rẹ̀ dáradára. Mà á sì jẹ ẹ́, mà á sì pàrọ̀ wà fún àwọn tó wà nílé náà tàbí ní àyíká mi pé.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. Ẹranko ọ̀sìn tí mo ní orúkọ rẹ̀ a máa jẹ́ ajá. Ó jẹ́ ajá tí wọ́n gbé wá láti òkè òkun sí ìlú Nàìjíríà. Irú ájá bẹ́ẹ̀ ò wọ́n púpọ̀ láti rà. Ó wọ́n púpọ̀ ju ajá tó jẹ́ ti wa ní ìlú mi nílẹ̀ Nàìjíríà. Àwọn ajá yìí, ó jẹ́ ajá tí àwọn ènìyàn máa ń wá láti rà pàtàkì jùlọ tí wọ́n bá bí ọmọ. Nítorí pé wọ́n yàtọ̀ sí ajá tí ìlú mi Nàìjíríà, a gbé wọn wá láti òkè òkun. Wọ́n á máa gbé irú àwọn ajá bẹ́ẹ̀ wá láti ìlú Amẹ́ríkà, ìlú London àti oríṣiríṣi ìlú. Nítorí náà, àwọn ajá yìí wọ́n nílò ìtọ́jú pàtàkì ju àwọn ajá tí ìlú mi lọ. Nítorí pé gbogbo nǹkan, oòrùn, atẹ́gùn, òjò, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú tèmi ó yàtọ̀ sí ìlú tí wọ́n ti gbé wọn wá. Nítorí náà, ó nílò kí a tọ́jú wọn ju àwọn ajá tí ìlú wa lọ. Wọ́n nílò ìtọ́jú púpọ̀, wọ́n nílò òògùn lóòrèkóòrè. Oúnjẹ tí wọ́n ń jẹ náà ó máa ń sábà yàtọ̀, yàtọ̀ sí àwọn tí wọ́n bá ti fi oúnjẹ tí wa kọ́. Ṣùgbọ́n oúnjẹ tí wọ́n fi to wọ́n dàgbà ní ìlú tí wọ́n kan tó gbé wọn wá síbí, ó dára ju oúnjẹ tí wa lọ. Àwọn ajá yìí a máa ń gbé wọn lọ sí ọ̀dọ̀ oníṣègùn lóòrèkóòrè. Wọn á wẹ̀ wọ́n, wọ́n á fi òògùn pa wọ́n lára. Nítorí pé, tí eégbọn tó máa ń so mọ́ ajá lára tí ó bá so mọ́ wọn lára ó lè pa wọ́n. Nítorí náà, àwọn oníṣègùn ẹranko wọ́n ní àwọn egbò igi èyí tí wọ́n ó fi pa wọ́n lára tí kò ní jẹ́ kí kòkòrò bí eégbọn kí ó mú wọn. Lẹ́yìn ìgbà náà, wọ́n gbọ́dọ̀ fún wọn ní òògùn lóòrèkóòrè, òògùn àràn. Oríṣiríṣi òògùn aràn ni wọ́n máa ń fún àwọn ajá bẹ́ẹ̀. Nítorí pé àràn inú wọn ó lè pa wọ́n tàbí kí wọ́n má dàgbà bí ó ṣe yẹ kí wọ́n dàgbà tí àrùn àràn inú tó bá ń ba wọ́n jà. Àwọn oúnjẹ tí wọ́n ń jẹ wọ́n fẹ́ràn kí wọ́n máa jẹ bíi egungun ẹran àti ara ẹran, ẹja, edé. Nítorí náà, níṣe ni mo máa ń ra àgbàdo díẹ̀, ẹ̀wà soya màá yán, màá lọ má gbàdo. Edé, egungun ẹja màá lọ rà. Ìgbá mí, nǹkan bíi ẹ̀pà díẹ̀ màá yán, màá llọ mọ́ oúnjẹ yìí fún wọn. Màá sè pẹ̀lú epo díẹ̀. Mo sì máa ń jẹ́ kí wọ́n máa ṣeré ìdárayá, kí wọ́n máa rìn kiri. Wọn ò fẹ́ràn kí wọ́n so wọn mọ́lẹ̀ púpọ̀ jù. Nítorí náà, màá mú wọn rìn tàbí kí nǹkan ṣi wọn sílẹ̀ kí wọ́n sáré kiri láàárín ọgbà. Inú wọn máa ń dùn, wọ́n dẹ̀ máa dàgbà dáadáa tí ń bá ti jẹ́ kí wọ́n ṣeré ìdárayá. Àwọn ajá náà dára púpọ̀. Wọ́n máa ń ṣọ́ ilé, wọn ò ní jẹ́ kí àwọn olè kí wọ́n sún mọ́lé. Wọn ò ní jẹ́ kí àwọn ẹni tí wọn ò mọ̀ kí wọ́n sún mọ́ ilé. Àwọn ajá náà wúlò púpọ̀. Mo fẹ́ràn wọn, mo fẹ́ràn ẹranko ọ̀sìn mi.

Ní bí oṣù mẹ́ta sẹ́yìn, mo kọ ǹkan tuntun ní ibi iṣẹ́ mi. Òògùn, ó jẹ́ òògùn tí wọ́n fi máa ń fi-- òògùn tí wọ́n á mú tí wọ́n fi máa ń ní ẹran lára sì àwọn tí ó bá fẹ́ kí àwọn kí ó tóbi. Ó ní òògùn tuntun kan tí wọ́n jó jáde tí kò sí ní ibi iṣẹ́ mi tẹ́lẹ̀. Wọ́n gbé òògùn yìí wá. Àwa gẹ́gẹ́ bí apòògùn, ataòògùn, a máa ń po òògùn mí, ìmí, ata ara, a máa tà fún àwọn aláìsàn tí wọ́n bá wá sí ibi iṣẹ́ wa. Nígbà tí mo rí òògùn tuntun yìí tí mi ò mọ̀, Ó jẹ́ ohun tí ó fẹ́ dà mí láàmú díẹ̀ nítorí wípé mi ò gbọdọ̀ ta òògùn fún aláìsàn tàbí kí n fún aláìsàn ní òògùn tí mi ò mọ̀ bó ṣe ń ṣiṣẹ́, tí mi ò-- mo gbọdọ mọ̀ nípa òògùn náà dáradára kí n tó lè fún aláìsàn. Mo gbọdọ̀ mọ̀ bí wọ́n ó ṣe lo òògùn yìí. Mo gbọdọ̀ mọ̀ oúnjẹ tí wọ́n lè jẹ pẹ̀lú ẹ̀ tàbí ohun tí wọ́n lè mú pẹ̀lú ẹ̀. Ṣé wọ́n lè fi tea lo? Ṣé omi lásán ni wọ́n ó fi lò ó? Ṣé wọ́n ó lo òògùn yìí kí wọ́n tó jẹun àbí pẹ̀lú oúnjẹ àbí lẹ́yìn tí wọ́n bá jẹun tán? Mo gbọdọ̀ mọ̀ wákàtí mélòó ni wọ́n gbọdọ̀ lo òògùn yìí. Tó bá jẹ́ òògùn tí wọ́n máa lò kí wọ́n tó jẹun, wákàtí mélòó ni wọ́n gbọdọ̀ lò kí wọ́n tó jẹun? Tó bá jẹ́ òògùn tí wọ́n máa lò lẹ́yìn tí wọ́n bá jẹun tán, wákàtí mélòó ni wọ́n gbọdọ̀ dúró kí wọ́n tó lo òògùn náà? Mo tún gbọdọ̀ mọ̀ nípa ṣé wọ́n lè lo òògùn yìí pẹ̀lú òògùn mìíràn tí wọ́n ń lò tẹ́lẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń lo òògùn púpọ̀. Lẹ́ẹ̀kan náà, àwọn ẹlòmíràn ní àìsàn oríṣiríṣi. Mo gbọdọ̀ kà nípa òògùn yìí kí n kọ́ nípa òògùn náà pé ṣé wọ́n lè lò ó pẹ̀lú òògùn mìíràn kí àwọn òògùn náà kí wọ́n máa yọra wọn lẹ́nu tàbí kí wọ́n má tún dá àìsàn mí sára. Lẹ́yìn ìgbà náà, mo gbọdọ̀ mọ̀ ohun tí aláìsàn yóò má ṣàkíyèsí tó bá lo òògùn náà. Ṣé yóò mú sùn ni? Ṣé yóò jẹ́ kí ó gbẹ́gbẹ́ ni? Ṣé yóò jẹ́ kí èébì kí ó gbe ni? Gbogbo nǹkan báyìí ni mo gbọdọ̀ mọ̀ nípa òògùn náà àti pé òògùn yìí wákàtí mélòó ni ó ni yóò lò ní ara rẹ̀ kí ó tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Wákàtí mélòó ni òògùn yìí ó dúró lára kí ara tó gbe jáde bóyá pẹ̀lú ìtọ̀ tàbí ìgbẹ́. Ṣé nípa ìtọ̀ ni ara yóò yọ ì tó bá kù nínú òògùn yìí tí ara kò fẹ́? Ṣé nípa ìtọ̀ ni yóò bá jáde ni? Àbí nínú òògùn ara? Gbogbo nǹkan báyìí ni mo gbọdọ̀ mọ̀ tí ó fi jẹ́ pé o ṣe òògùn náà tó jẹ́ òògùn tuntun tí wọ́n gbé wá sí ibi iṣẹ́ mi tí ó fi ṣe àjòjì sí mi. Lẹ́yìn ìgbà náà, mo gbọdọ̀ mọ̀ pé ìgbà mélòó ni wọ́n-- ṣé oṣù kan ni? Ṣé ọ̀sẹ̀ kan ni wọ́n gbọdọ̀ lò kí wọ́n tó má lò mọ́? Àwọn òògùn mìíràn wà tó jẹ́ wípé tí wọ́n bá ní kí wọ́n lò fún oṣù mẹ́ta wọ́n gbọdọ̀ láàárín oṣù mẹ́ta yẹn wọ́n gbọdọ̀ sinmi lóòrèkóòrè bóyá lẹ́yìn oṣù-- ọ̀sẹ̀ méjì ni ó, bóyá lẹ́yìn oṣù kan ni ó, bóyá lẹ́yìn oṣù méjì ni wọ́n gbọdọ̀ kọ́kọ́ sinmi kí wọ́n tún tó bẹ̀rẹ̀ láti lo òògùn náà. Gbogbo nǹkan báyìí ni mo gbọdọ̀ wádìí. Mo gbọdọ̀ wádìí bóyá òògùn náà ó máa ń fi-- ó máa ń jẹ́ kí ìtọ̀ èèyàn kó, kó paradà nínú àwọ̀. Òògùn mìíràn wà tó jẹ́ pé ìtọ̀ èèyàn lè bẹ̀rẹ̀ sí ní pọ́n. Gbogbo nǹkan báyìí ni mo gbọdọ̀ mọ̀ kí n ti sọ fún aláìsàn pé retí pé ìtọ̀ rẹ yóò pọ́n tàbí báyìí báyìí ni àbí wa máa tọ̀ ọ́ sí ai- àti nǹkan bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ni mo gbọdọ̀ ti kọ́kọ́ mọ̀ nípa òògùn náà kí n tó fún aláìsàn nítorí náà ó jẹ́ ohun tí ó yọ mí lẹ́nu diẹ.

Láti lè gbọ́ èrò àwọn oníbàárà tí wọ́n, tá ń fún ní òògùn torí òògùn, apòògùn àti ataòògùn ni à ń ṣe ní ibi iṣẹ́ mi. Bí a ṣe ń gbọ́ èrò wọn ni wípé, yálà kí wón kọ èrò ọkàn wọn, gbogbo èrò wọn kí wọ́n fi sínú àpótí tí a pèsè pé kí àwọn oníbàárà kí wọ́n máa fi gbogbo èrò wọn tàbí ìrunú wọn tàbí ohunkóhun tí ò bá tẹ́ wọn lọ́rùn. A ní àpótí tí a gbé síbẹ̀ fún wọn tí a sì máa ń ṣàlàyé fún wọn nígbà gbogbo. A máa ń sọ fún wọn wípé wón ò nílò láti kọ orúkọ wọn sí, nítorí wípé pẹ̀lú ìrírí mi, mo rí pé àwọn oníbàárà mi wón ò ní fẹ́ sọ̀rọ̀. Nítorí kí a bá lè máa ṣe dáadáa sí wọn tí wọ́n bá padà wá lẹ́yìn ìgbà tí wọ́n ti fi bóyá ìrunú tàbí àìtẹ́lọ́rùn wọn nípa òògùn tàbí ìṣesí àwọn òṣìṣẹ́, ìsọ̀yàyà àbí àwọn tí ó lọ́yàyà rárá. Gbogbo ohunkóhun tí wọ́n bá ń rò àwọn ẹlòmíràn, wọ́n máa ń bẹ̀rù láti lè fi ìrò inú wọn hàn. Nítorí náà ni a ṣe pèsè àpótí tí a sì sọ fún wọn pé kí wọ́n má ṣe kọ orúkọ wọn sórí lẹ́tà tí wọ́n bá kọ láti ju sínú àpótí náà. Nígbà mìíràn, ijọ́ tá a bá mọ̀ pé àwọn púpọ̀ ni wọ́n máa wá sí ọ̀dọ̀ wa láti wá gba òògùn, a ó tẹ ìwé tí a ó fi bèèrè pé kí ni èrò yín nípa ibi ilé òògùn wa àbí àwọn òògùn tá ń fún yín? Àbí ìhùwàsí àwọn òṣìṣẹ́, ṣe wọ́n ń tọ́jú yín dáadáa? Ṣe wọ́n ń yà sí yín lásìkò àbí wọ́n ń da yín jókòó láìní ìdí fún ìgbà pípẹ́? Ṣe wọ́n ń gbójúmọ́ yín? Ṣe wọ́n ń yọ̀ mọ́ yín? Ṣe wọ́n ń ṣe gẹ́gẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣe sí yín? Gbogbo nǹkan báyìí ni a máa ń tẹ̀ sínú ìwé. A ó sì pín fún wọn pé kí oníkálukú kó sọ ìrò inú rẹ̀. Ṣùgbọ́n a ní jẹ́kí ẹnikẹ́ni kí ó kọ orúkọ sí orí irú ìwé bẹ́ẹ̀ láti lè jẹ́ kí wọ́n sọ òtítọ́ tó wà nínú wọn láì fi ohunkóhun pamọ́ fún wa. Nítorí wípé tí a bá mọ èrò wọn, yiò ràn wá lọ́wọ́ láti mọ àwọn nǹkan tí a ò tíì ṣe dáadáa, àwọn ibi tí a ní láti gbìyànjú sí ju bí a ti ń gbìyànjú lọ. Tó bá sì jẹ́ pé òògùn kan tá ń fún wọn ni ó ń yọ wọ́n lẹ́nu, wọn á sọ, a lè jẹ́ ká wá òògùn mí ì tí yóò ṣe iṣẹ́ kan náà rọ́pò irú ìyí tó bá ń dà wọ́n láàmú púpọ̀ ju. Tí ó bá sì jẹ́ pé òṣìṣẹ́ ni kò ṣe ìhùwàsí wọ́n dáadáa, a ó fún àwọn òṣìṣẹ́ náà kọ́. Àwọn tó bá nílò ìbáwí a ó bà wọ́n wí. Àwọn tí ó bá nílò kí a ní kí wọ́n máa lọ, a ó gba ẹlòmíì dípọ̀ wọ́n, a ó ní kí wọ́n máa lọ. Ó ṣe pàtàkì púpọ̀ láti mọ ìrò àwọn oníbàárà nítorí pé ó máa ń jẹ́ kí ilé iṣẹ́ kó lọ síwájú nígbà tí inú àwọn oníbàárà bá dùn sí òògùn tá ń ṣe fún wọn àti bí a ṣe ń tọ́jú wọn àti bí a ṣe ń dá wọ́n lẹ́kọ̀ọ́ lórí àwọn òògùn tí wọ́n rà lọ́wọ́ wa àti bó tí è-tó inú, nípa owó náà, ṣé ó wọ́n jù ni àbí kò wọ́n púpọ̀? Ṣé apá yín ká òògùn?

Láti mú dá mi lójú pé ọjà mi dára. Àwọn ọjà tí mò ń rà, tí n bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní ra ọjà kan, màá lọ sí ibi tí wọ́n ti ń ṣe ọjà náà. Màá rí pé mo ra àkọ́kọ́ tí mo fẹ́ rà láti tà lọ́wọ́ ẹni tí ó ń ṣe, tí ò bá sí ilé iṣẹ́ náà ní ìlú mi, màá bá wọn sọ̀rọ̀. Màá rí pé wọ́n fi ṣọ́wọ́ sí mi láti ọ̀dọ̀ wọn ní àkọ́kọ́ tí màá bá ra ọjà náà. Tí n bá gbà, màá wo dáradára, màá wo gbogbo nǹkan tí wọ́n tẹ̀ sí lára. Màá wo ohun gbogbo tó wá láti ọ̀dọ̀ ẹni tí ó ń ṣe, a wọ̀ bó ṣe rí lọ́wọ́, bó ṣe rí ó ní iná tá a máa tàn sí tá a máa rí bó ṣe rí. A wàá fi ìyẹn sínú ilé ìfi òògùn pamọ́ sí wa. Èyí tí a bá rà lẹ́yìn ìgbà náà, a gbọdọ̀ rí dájúdájú pé ó jẹ́ nǹkan kan náà pẹ̀lú èyí tí a rà lọ́wọ́ ẹni tí ó ń ṣe òògùn náà tàbí ohunkóhun tí a bá rà. Bóyá òògùn tí wọ́n ti ṣe ni o, bóyá èròjà òògùn táwa náà máa pò fúnra wa ni. Torí a máa ń pò àwọn míì fúnra wa gbogbo rẹ̀. Bákan náà ni a ṣe-- máa ṣe pé àkọ́kọ́ tá a bá máa rà, a ti mọ̀ bó ṣe rí nítorí pé a máa lọ rà ní ilé iṣẹ́ náà. A wàá máa fi àwọn tó kù, a máa fi ṣe ẹ̀gbẹ́ láti jẹ́ kí a rí pé nǹkan kan náà ni tí a bá máa rà mii. Tí a bá ti ẹ̀tún wá ra òògùn náà tán, tó bá jẹ́ wípé èròjà ni, ó ní àwọn nǹkan tí a fi ń yẹ̀ wọ́n wò. Ìmíì tá a bá fi omi pò, ó gbọdọ̀ mú àwọ̀ kan jáde. Ìmíì ó gbọdọ̀ yòòró nínú omi. Ìmíì àwọn nǹkan bí ọtí ló máa yòòró sí. So gbogbo nǹkan báyìí ni a ó wò kí a tó rí pé ó dára, ó dára kí a tó lè rà. Nígbà mìíràn tí a bá rà wọ́n tán, a á kó wọn sí ibi tí òun ò ní pa wọ́n. Ibi tí a ń kó wọn pamọ́ sí, òrun ò gbọdọ̀ wà n bẹ́ẹ̀. Èyí tí ó bá nílò kí a di ẹnu rẹ̀ dáradára kí atẹ́gùn má wọ inú rẹ̀, a ó di dáradára kí atẹ́gùn má wọ inú rẹ̀. Níru bẹ́ẹ̀, àwọn nǹkan òògùn náà wọ́n ò ní bàjẹ́ nígbà tí wọ́n wà lódò wa. Lẹ́yìn ìgbà náà, àwọn òògùn tí a bá kọ́kọ́ rà ni a ó kọ́kọ́ tà. Àwọn tuntun, a ó fi wọ́n pamọ́ ná. Nítorí pé a gbọdọ̀ mọ ìgbà tí ó máa bàjẹ́ tí wọ́n kọ sí lára wá. A mọ àwọn déètì tí ó, ó bàjẹ́. Nítorí náà, àwọn tí a bá kọ́kọ́ rà ni a ó kọ́kọ́ lò. Àwọn tuntun ni a máa padà lò lẹ́yìn tí a bá ti lo àwọn tí a kọ́kọ́ rà tán. Lẹ́yìn ìgbà náà tí a bá ní láti fi òògùn ránṣẹ́ sí oníwòsàn, èyí tó bá yẹ kí a fi sínú nǹkan tútù nínú kúlà tí a ó fi yìnyín sí, a gbọdọ̀ fi sínú kúlà ká-- a gbọdọ̀ rí pé ó tutù kí ó má bà bàjẹ́. Nítorí pé àwọn òògùn kan wà tó jẹ́ pé wọ́n gbọdọ̀ wà nínú ẹ̀rọ a mú nǹkan tutù títí di ìgbà tí wọ́n ó.

Ó ti ju ọ̀sẹ̀ kan lọ lẹ́yìn tí mo lọ sí ọjà báyìí. Nijọ́ tí mo lọ sí ọjà yẹn, òjò rọ̀ púpọ̀ púpọ̀, àgbára sàn, pọ̀tọ̀pọ̀tọ́ ó pọ̀ ní ilẹ̀ ní ọjà náà. Omi ìdọ̀tí ó bẹ̀rẹ̀ sí ní yọ jáde láti inú àwọn kòtò tí ó ti dí, àwọn kọ́tà tí ìjọba gbẹ́ tí ó ti dí. Ó jẹ́ kí ọjà tí mo lọ ní ọjọ́ náà kó jẹ́ ohun tí ó ni mí lára púpọ̀. Lẹ́yìn ìgbà náà, ní ọjà ní ọjọ́ náà, gbogbo ohun tí mo fẹ́ rà ni ó ti gbówó lórí gọ́gọ́. Àwọn nǹkan tí mò ń rà ni ogún náírà, Imi ti di ọgọ́rùn-ún náírà. Gbogbo nǹkan ló wọ́n go gógo. Gbogbo nǹkan tí mo kọ sínú ìwé mi pé n ó rà kò lè ra ìdajì ninú ohun gbogbo tí mo fẹ́ rà. Àṣìkò yìí jẹ́ àsìkò tí ohun gbogbo ti gbówó lórí gan-an ni. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ni kò lè ra ẹran lọ́jà mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ni kò lè ra ata bí wọ́n ṣe ń rà tẹ́lẹ̀. Níṣe ni wọ́n á ra ata díẹ̀, tí wọ́n á fi omi púpọ̀ lu. Ọbẹ̀ wọn yóò sàn gbàá nítorí wípé ohun jíjẹ àti ohun mímu, gbogbo rẹ̀ ni ó ti gbówó lórí. Okú Èkó tó jẹ́ wípé àwọn mekúnú nìkan ni ó ń jẹ tẹ́lẹ̀, gbogbo wọn náà ti di oúnjẹ olówó báyìí. Lóòótọ́ mo gbọ́ pé gbogbo àgbáyé ni nǹkan ti gbówó lórí, ṣùgbọ́n, ní Nàìjíríà ó burú jáì ju ibi gbogbo tí mo ti gbọ́ lọ, tí a bá fi wọ́n wéra wọn. Nítorí náà mi ò gbádùn ọjà tí mo lọ rárá ní ọjọ́ yẹn. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí n bá lọ sí ọjà, màá ra nǹkan tí mo fẹ́ rà, màá ra nǹkan mìíràn tí mo ti fẹ́ rà tẹ́lẹ̀ tó jẹ́ pé mo kàn rí ni. Owó yóò sì tún ṣẹ́kù sí mi lápò wá sílé. Ṣùgbọ́n, ní ìsìn yìí ohun gbogbo ti yí padà. Nǹkan kò dàbí ti àtijọ́ mọ́. Síbẹ̀síbẹ̀, àwọn ìjọba wọ́n ń fi owó kún owó oṣù tí àwọn òṣìṣẹ́ ń gbà. Nítorí náà ó ni àwọn òṣìṣẹ́ ìjọba lára púpọ̀ púpọ̀ ní àsìkò yìí. Lẹ́yìn yẹn, a kò lè lọ sí ọjà bí a ṣe ń lọ tẹ́lẹ̀ mọ́. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀, gbogbo ọjọ́ Jímọ̀ tàbí ọjọ́ Sátidé a ó lọ sọ́jà, a ó ṣe ọbẹ̀, a ó ṣe ẹran, a ó ṣe ẹja, a ó ṣe ẹ̀fọ́, a ó ṣe ọbẹ̀ yọ̀, a ó ṣe oríṣìíríṣìí ọbẹ̀. Ṣùgbọ́n níìsín à ń lọ sọ́jà lọ́sọ̀ọ̀sẹ̀ mọ́. Ìwọ̀nba tí a bá rà níṣe ni à ń ṣọ̀ jẹ. Ìgbà mìíràn tilẹ̀ wà tí a máa jẹun, a ní fi ẹ́ran sí tàbí ẹja, nítorí pé gbogbo ẹ̀ ló ti wọ́n go gógo. Nítorí náà, lẹ́yìn ọjà tí mo lọ níbí ọ̀sẹ̀ kan kọjá sẹ́yìn, mi ò tí ì lọ sí ì mi mọ́. Òyẹ́n náà ni mo lọ gbẹ̀yìn nítorí gbogbo ohun tí à ń rà tó ti wọ́n ju ti tẹ́lẹ̀ lọ tí a kò lè rà bí a ṣe ń rà tẹ́lẹ̀ mọ́. Kò jẹ́ kí a lè ku gìrì lọ sọ́jà bí a ṣe ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ tẹ́lẹ̀ mọ́.

Mo máa ń ní ìpàdé lẹ́ẹ̀kan lọ́sẹ̀. Ìpàdé tí mo ní ní ọ̀sẹ̀ yìí, ó jẹ́ ìpàdé tí àwọn onígbàgbọ́ nínú Kristi tí wọ́n máa ń kóra wọn jọ láti ṣe, láti jọ́sin, láti kọ orin ìyìn sí Olúwa, láti gbàdúrà sí Olúwa, láti kọ́ ẹ̀kọ́ bíbélì, láti ṣàlàyé ohun gbogbo tí wọ́n ti kọ́ wa sẹ́yìn, láti bèèrè àwọn ohun tí ò bá yé wa ní ohun, ohun tí wọ́n kọ́ wa nínú bíbélì ní ọ̀sẹ̀ tó lọ sẹ́yìn àti oṣù tó ti kọjá àti ọ̀sẹ̀ tó ti kọjá. Oníkálukú a ti pèsè ìbéèrè tí yóò bí olùkọ́ wa tí à ń pè ní Pastor. Yo-- Pastor yóò sì ṣàlàyé fún wa, yóò kọ́ wa yékéyéké gbogbo ohun tó bá rú wa lójú nínú bíbélì. Ìpàdé mi yìí tí mò ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ kì í ṣe bí i ti èyí tí gbogbo èèyàn ń ṣe ní, gbogbo onígbàgbọ́ ń ṣe ní ọjọ́ ìsinmi tí à ń pè ní Sunday. Tíwa, ọjọ́ Monday ni ó rọ̀ wá lọ́hùn tí a máa ń ṣe. Tí a bá bẹ̀rẹ̀, a ó kọ orin, a ó gbàdúrà. Oníkálukú lẹ́yọ̀ ọ̀kọ̀ọ̀kan yóò sọ ohun tí ó ti kọ́ sẹ́yìn, yóò sọ bí ó ṣe ń mú gbogbo nǹkan tó, tí wọ́n ti kọ́ wa sẹ́yìn lò nínú ìgbésí ayé wa ní ọjọ́ sí ọjọ́, ní ìgbà sí ìgbà. Gbogbo bí a ṣe ń mú lò nítorí pé wọ́n rọ̀ wá pé kí a má ṣe jẹ́ olùgbọ́ nìkan, ṣùgbọ́n kí á jẹ́ olùṣe àwọn ohun tí wọ́n ń kọ́ wa. Nítorí náà, olùkọ́ wa yóò pè wá lẹ́yọ̀ ọ̀kọ̀ọ̀kan, yóò sì bèèrè lọ́wọ́ wa pé gbogbo nǹkan tí wọ́n ti kọ́ wa nínú bíbélì sẹ́yìn, yóò ní kí oníkálukú sọ ọ̀nà tí ó ti gbà ló, tí ó sì ṣiṣẹ́ fún. Èyí yìí yóò jẹ́ kí olùkọ́ wa kí ó mọ̀ bóyá à ń dàgbà síi nínú ẹ̀mí àbí a kò dàgbà. Ẹnikẹ́ni tí kò bá dàgbà síi nínú ẹ̀mí, olùkọ́ wa yóò tún fún un ní àwọn ẹsẹ̀ bíbélì mìíràn tí yóò lò kí ó bá lè dàgbà nínú ẹ̀mí. Àwọn èyí tí oníkálukú wa sì mọ̀ lò. Ẹni tí ó bá sọ wípé òun ò rí èsì, olùkọ́ wa yóò sọ fún un nǹkan tí kò, kò ṣe dọ́gba tàbí tí kò ṣe dáadáa tí ó fi kù díẹ̀ káa tó kó rí èsì tó fẹ́. Láàpẹ́rẹ́, ẹlòmíràn lè sọ wípé òun rí aláìsàn, òun gbàdúrà fún, ṣùgbọ́n àìsàn náà kò tètè fi sílẹ̀ tóbí ó ṣe wò óun. Olùkọ́ wa yóò sì sọ fún un pé kó ní ìgbàgbọ́ ju tí àt- àkọ́kọ́ lọ. Ẹlòmíràn yóò gba àwẹ̀ pẹ̀lú ẹ nítorí pé àwọn kan gbàgbọ́ wípé láìsí àdúrà àti àwẹ̀, àwọn ohun kan bẹ́ẹ̀ kò lè ṣẹlẹ̀. Àwọn ẹlòmíràn wọn ò rí ẹni tí ó ní ẹ̀mí èṣù, wọn ó sọ pé àwọn ń gbàdúrà, ṣùgbọ́n ẹ̀mí èṣù kò fi ẹni yẹn sílẹ̀. Nítorí náà, Pastor wa tó jẹ́ olùkọ́ wa yóò sì ṣàlàyé nǹkan tí irú ẹni bẹ́ẹ̀ yóò ṣe tí yóò jẹ́ kí ẹ̀mí èṣù kó fi ẹni náà sílẹ̀.

Tí n bá wà nínú ìlà, bóyá mo lọ sí ilé ọgbà owó tàbí mo lọ sí ilé ìwòsàn tàbí ibi kí ibi tí mo bá ti wà nínú ìlà, n ó rí pé n kò fi àkókò náà ṣòfò. Nígbà mìíràn, n ó ṣí bíbélì mi tó wà ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo mú dání tí à ń pè ní fóònù. Mo lè ka bíbélì. Nígbà mìíràn kẹ̀réé, mo lè máa wo àwọn eré ìdánilárayá tí à ń pè ní fíìmù tàbí múfì. Bóyá ó ní ètí mo tí ń wò tẹ́lẹ̀, màá fi ìgbà yẹn, màá tún máa wò ó. Ìgbà mìíràn, ó lè jẹ́ ìròyìn ohun tó ń lọ ní ìlú mi tàbí ohun tó ń lọ lágbàyé, màá fi ìgbà yẹn tẹ́tí sí ìròyìn tàbí kí n kà á lórí pépà. Nígbà tí mo wà lórí ìlà kí n má bá fi àkókò náà ṣòfò kí n lè mọ̀ pé ó ní ohun tí mo rí dì mú pé mo fi àsìkò náà ṣe. Ìgbà mí, ó ní àwọn eré ìdárayá kan ní èdè òyìnbó tó wà lórí fóònù mi, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí wọ́n ó fún wa ní àwọn oríṣìíríṣìí ọ̀rọ̀. Wọ́n lè ní ká sọ ìtumọ̀ rẹ̀, wọ́n ó fi máa dán ọpọlọ wa wò, bóyá ọpọlọ wa jí pépé, bóyá a ti gbàgbé àwọn èdè òyìnbó kan tí wọ́n kọ́ wa tá a ti kọ́ nígbà tá a wà ní ilé ìwé. Mo máa ń lo àsìkò yẹn fún irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ìgbà mìíràn wà, màá fi àsìkò yẹn pé àwọn tí mo ti fẹ́ pé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí mi ò ráyé pé, bóyá ìyá mi ni, bóyá àbúrò mi ni, bóyá ọ̀rẹ́ mi ni, bóyá ẹni tí a jọ ń ṣiṣẹ́ ni o, ará ṣọ́ọ̀ṣì mi ni o, màá fi àsìkò yẹn, màá fi pé wọ́n. Ìgbà mìíràn sì wà tó jẹ́ pé mo fẹ́ kọ́ nípa nǹkan kan, bóyá ogun tuntun kan tó dé tàbí bí a ṣe ń ṣe irun fún obìnrin tuntun, bóyá àwọn sítáílì irun mi, àwọn nǹkan tí à ń pè ní wíìgì tí àwọn obìnrin ń dé bí i fìlà. Ìgbà mìíràn, màá, màá ṣí ibi tí à ń pè ní YouTube lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, màá kọ́ bí a ṣe ń ṣe irun tuntun náà, sítáílì irun tuntun. Bó sì jẹ́ oúnjẹ kan ni mo fẹ́ sè tẹ́lẹ̀ tí mi ò mọ bí wọ́n ṣe ń ṣe oúnjẹ náà, bóyá oúnjẹ àwọn ẹlẹ́yà mi tó yàtọ̀ sí ẹ̀yà tèmi. Bí àpẹẹrẹ, mo lè fi ìgbà yẹn kí n kọ ọbẹ̀ tí àwọn Íbò tí wọ́n ń ṣe tàbí Haúsá tàbí oúnjẹ àwọn òyìnbó tí kò yé mi tẹ́lẹ̀ tí ó wù mí láti mọ̀ ní ṣíṣe rẹ̀. Màá fi àsìkò yẹn, màá fi wo, màá fi àsìkò yẹn, màá fi kọ́ ohun tuntun. Ó sì lè jẹ́ eré ìdárayá mí ní mo ti fẹ́ mọ̀ bí wọ́n ṣe ń ṣe eré ìdárayá náà. Màá fi àsìkò yẹn lórí YouTube náà ni, màá fi kọ́ eré ìdárayá tuntun yẹn. Nítorí náà, mi ò kí ń fi àsìkò tí n bá wà nínú ìlà ṣòfò rárá. Mo máa ń jẹ́ kí àsìkò náà kò jẹ́ àsìkò tí mo fi gbé ohun kan ṣe pẹ́

Àdéhùn ṣíṣe, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì púpọ̀. Ó jẹ́ ohun tí èèyàn ò gbọdọ̀ ṣe tí ènìyàn bá mọ̀ pé òun ò ní lè mú àdéhùn náà ṣẹ, nítorí pé a, a kò dára rárá láti máa yẹ àdéhùn tí ènìyàn bá ti ṣe. Nítorí náà, kí ènìyàn tó ṣe àdéhùn pẹ̀lú ẹnikẹ́ni, ó gbọdọ̀ rò dáadáa pé ṣé oun o lè ṣe oun tí mo fẹ́ ṣe àdéhùn yìí. Kò dára rárá kí ènìyàn kí ó sáré ṣe àdéhùn kí ó tó rò. Ẹ̀yàn gbọdọ̀ rò dáadáa. Èmi máa ń rò dáadáa kí n tó ṣe àdéhùn pẹ̀lú ẹnikẹ́ni, nítorí pé mi ò ní fẹ́ yẹ àdéhùn. Màá rò pé nǹkan tí mò ń ṣe àdéhùn yìí, ṣé mo ní ohun láti lò tí yóò jẹ́ kí n má yẹ àdéhùn o hun àbí mi ò ní? Ṣé mo ní àsìkò tó tó àbí mi ò ní? Tó bá gún lá owó lọ, ṣé mo ní owó láti lè máa yẹ àdéhùn yìí? Gbogbo re ni màá rò dáradára kí n tó ṣe àdéhùn. Nigba mìíràn tí mi ò bá fẹ́ yẹ àdéhùn, n ó kọ̀ sílẹ̀. Mo ní ìwé tí mo fi kọ àdéhùn náà sílẹ̀ kí ń má ba à gbàgbé. Igba mìíràn, màá fi sí orí agogo kí agogo kó lè rán mi létí pé ó ti tó àsìkò láti mú àdéhùn mi ṣe. Màá kọ sínú ìwé, màá, màá, màá, màá fi agogo, màá fi ran ra mi létí. Igba mìíràn wà tí àdéhùn náà bá jẹ́ ohun tí ó, tí ó le tàbí tí ó tóbi, màá gé è sí wẹ́lẹ́wẹ́lẹ́ kí ni mo lè kọ́kọ́ ṣe kí n tó tún ṣe èmi rán. Màá mú ní ẹsẹ ẹsẹ kí ń má bá yẹ àdéhùn mi. Lẹ́yìn ìgbà náà, màá, màá sọ fún ara mi pé tó bá yẹ àdéhùn yìí lọ́jọ́ mìíràn, kò sẹ́ni tó máa fetí sí ẹ mọ́. Tó bá jẹ́ ohun tí mo nídi, nílò ìrànlọ́wọ́, bóyá ẹni, mo ní láti ṣe ìrànlọ́wọ́ fẹ́nìkan, màá ṣe é nítorí pé ijọ́ ń bọ̀ tí èmi náà á nílò ìrànlọ́wọ́ ẹni bẹ́ẹ̀. Igba mìíràn wà, màá sọ fún àwọn olùbágbé mi tàbí ọkọ mi tàbí àwọn tí a jọ ń ṣiṣẹ́ pọ̀ pé nǹkan báyìí mo ṣe àdéhùn, ẹ jọ̀wọ́ rán mi létí. Màá sì sọ fún wọn, màá padà jáa bọ́ fún wọn. Pé mo ti ṣe, mi ò yẹ àdéhùn láti lè jẹ́ kí n mọ̀ pé àwọn kan wà tí wọn ó dá mi lẹ́bi tí ń bá yẹ àdéhùn tí mo ti ṣe. Nítorí náà nípa sísọ fún àwọn èèyàn bóyá mo yẹ àdéhùn tàbí mi ò yẹ àdéhùn, ó ń jẹ́ kí n mọ̀ pé mo ní àwọn tí ó máa bá mi wí, àwọn tó jù mí lọ tàbí àwọn tó jẹ́ ọ̀gá mi tí mo mọ̀ wípé wọn máa bá mi wí Tí mi ò gbọdọ̀ kọ̀rọ̀ sí lẹ̀ nu tí ń bá yẹ àdéhùn náà. Nítorí náà mò ń fi, nǹkan bẹ́ẹ̀ yẹn mo fi ń kọ́ wọn lọ́rùn, mo dẹ̀ fi ń kọ́ra mi náà lọ́rùn tí màá fi mọ wípé mi ò gbọdọ̀ yẹ àdéhùn. Mo dẹ̀ máa ń bá ara mi wí dáadáa, màá bá ara mi wí tí ń bá ti yẹ àdéhùn ká déhùn, nítorí pé tí ń bá bá ara mi wí dáadáa ní ọjọ́ mi, mi ò ní máa yẹ Adéhùn mọ́, nítorí ó ṣe pàtàkì kí n, kí n wí bẹ́ẹ̀, kí n lè ṣe bẹ́ẹ̀.

Oríṣìíríṣìí ìdójúkọ ni ó wà ní ibi iṣẹ́ mi tí mo sì ń bá pàdé lójoojúmọ́. Ìkíni, ìbára ẹni sọ̀rọ̀ tàbí ìgbọ́ra ẹni yé. Eléyìí máa ń ṣe mi ní wàhálà púpọ̀ nítorí pé òṣìṣẹ́ sí òṣìṣẹ́, ọ̀gá sí ọmọṣẹ́. Ìbára ẹni sọ̀rọ̀ nígbà mìíràn kì í já gééré, kì í lọ géérégẹ́ bí ó ṣe yẹ kí ó lọ. Ìgbà mìíràn wà, ẹlòmíràn kò ní sọ ọ̀rọ̀ tó wà nínú rẹ̀, kò ní sọ èrò ọkàn rẹ̀ nípa iṣẹ́ tí a fẹ́ ṣe. Láì sọ èrò ọkàn rẹ̀ nígbà mìíràn, a máa ń ṣe àṣìṣe. Ẹlòmíràn mọ bí a ṣe lè ṣe iṣẹ́ ta fẹ́ ṣe dáradára tí a kò ní fi àsìkò ṣòfò. Ṣùgbọ́n nígbà mìíràn, irú ẹni bẹ́ẹ̀ yóò dákẹ́, kò ní sọ̀rọ̀. Ìgbà mìíràn tí ẹlòmíràn bá sì sọ̀rọ̀, wọ́n kò ní sọ ní ọ̀nà tí ó máa gba yé gbogbo àwọn tó wà níbi iṣẹ́ tí wọ́n fẹ́ jọ ṣe iṣẹ́ náà. Nítorí náà, ìgbọ́ra ẹni yé àti ìbára ẹni sọ̀rọ̀, ó máa ń jẹ́ ohun tí ó le púpọ̀ púpọ̀ ní ibí- ẹnu iṣẹ́. Ìdójúkọ mìíràn ni wípé kí òṣìṣẹ́ ṣiṣẹ́, kí àwọn ọ̀gá kí wọ́n má rí gbogbo àkítìyan tí òṣìṣẹ́ náà ń ṣe. Bóyà nítorí pé kì í ṣe ọ̀gá gẹ́gẹ́ bí i tiwọn, ọmọṣẹ́ ni. Ọmọṣẹ́ á ṣiṣẹ́ títí títí títí. Àwọn ọ̀gá wọn á lò nílò omi òjò, wọn kò tiẹ̀ ní lè sọ pé ku ṣẹ́. Nígbà mìíràn, iṣẹ́ náà máa ń ju iṣẹ́ tí a gba ẹni náà fún, iṣẹ́ tí wọ́n gbà mi fún tàbí tí wọ́n gba ẹnikẹ́ni fún, a ó ṣe ju irú iṣẹ́ bẹ́ẹ̀ lọ. Síbẹ̀síbẹ̀, àwọn ọ̀gá wa, nìṣe ni wọ́n á ṣe bí ẹni pé wọ́n rí àkítìyan wa lẹ́nu iṣẹ́. Nígbà mìíràn, àwọn ìdójúkọ mi ni kí wọ́n má ra ohun èlò tí ó yẹ ká lò fún iṣẹ́, kí iṣẹ́ náà kí ó le rọ wá lọ́rùn. Àwọn èròjà wà tàbí àwọn maṣíìnì ẹ̀rọ wà tí wọ́n le ra tí yóò jẹ́ kí iṣẹ́ pípóògùn tàbí pípóò ǹkan mìí tí a ní láti pò kó le rọrùn ká ṣe tán kíákíá. Wọn ò ní rá. Adé ń pa owó, owó wà ṣùgbọ́n wọn rí gbogbo ìrora tí àwọn òṣìṣẹ́ tí wọ́n gbà tí wọ́n dojúkọ lójoojúmọ́. Wọ́n ṣe bíi pé wọn ò rí. Ìyẹn tún jẹ́ ìdójúkọ mi. Nígbà mìíràn ẹwẹ̀, àwọn ọ̀nà tuntun ti ó ń jáde tó jẹ́ wípé tí a bá fi àwọn ọ̀nà tuntun yìí tí a fi ṣe iṣẹ́ tí à ń ṣe, yóò jẹ́ kí iṣẹ́ náà kí ó yá, yóò sì rọ wá lọ́rùn. Ó yẹ kí wọ́n má rán àwọn òṣìṣẹ́ lọ fún ẹ̀kọ́ lóòrèkóòrè kí wọ́n má kọ́ wọn ní ọ̀nà tuntun tí wọ́n lè gbà ṣe iṣẹ́ wọn. Ṣùgbọ́n eléyìí kì í rí bẹ́ẹ̀ ní ibi iṣẹ́ púpọ̀. Wọn kì í rán wọn lọ, wọn kì í rán òṣìṣẹ́ lọ fún ẹ̀kọ́, ẹ̀kọ́ tó yẹ kí wọ́n máa kọ́ lóòrèkóòrè kí ó le jẹ́ kí iṣẹ́ kí ó rọrùn. Nígbà mìíràn ẹwẹ̀, òṣìṣẹ́ sí òṣìṣẹ́ wọ́n á kan dédé ṣá ní koríra ara wọn. Ẹlòmíràn máa ma wá ojú rere ọ̀gá, wọ́n á ma jẹ ara òṣìṣẹ́ ẹgbẹ́ wọn lẹ́sẹ̀ láti lè rí ojú rere ọ̀gá. Eléyìí náà jẹ́ ohun tí a máa ń dojúkọ ní ẹnu iṣẹ́.

Èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú, mo máa fẹ́ràn láti ṣe iṣẹ́ tí yóò san owó tí ó tó mi láti lò, owó tí ó dára fún irú ẹ̀kọ́ tí mo kọ́, owó tí ó pé ojú wọn pẹ̀lú ẹ̀kọ́ tí mo kọ́, tí n óò tí ẹ̀ tún le rí láti fi pamọ́ nínú rẹ̀. Owó tó jẹ́ pé màá le náà láti fi ṣe ohun tí mo nílò tí ń ó sì tún rí fi pamọ́ nínú rẹ̀ fún ọjọ́ iwájú. Irú iṣẹ́ tí màá fẹ́ ṣe ní ọjọ́ iwájú, mo, mo èrò mi ni láti rí iṣẹ́ tó jẹ́ wípé wón yóò máa tọ́jú àwọn òṣìṣẹ́ bó ṣe ye kí wọ́n tọ́jú wọn. Tí àwọn ọ̀gá wa kò níkan máa lo àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí omi òjò bí ọ̀pọ̀lọpọ̀ ibi iṣẹ́ ṣé ń ṣe. Iṣẹ́ tó jẹ́ wípé àwọn òṣìṣẹ́ wọn le máa ń ranra wọn lọ́wọ́. Àwọn ọ̀gá náà yóò máa ran òṣìṣẹ́ lọ́wọ́. Àwọn ọ̀gáa wa yóò fihàn wá pẹ̀lú ìfẹ́ bí ó ṣe yẹ ká ṣiṣẹ́ kí gbogbo wa kí a jọ fọwọ́ pọ̀ so wọ́pọ̀ láti ṣiṣẹ́ náà dáradára kí gbogbo rẹ̀ lè máa lọ géerege. Wọ́n sì fẹ́ irú iṣẹ́ tí ó jọ mọ́ ẹ̀kọ́ tí mo kọ́. Mi ò ní fẹ́ kí wọ́n gbà mí fún iṣẹ́ ẹ̀kọ́ tí mo kọ́ kí wọ́n wá gbé iṣẹ́ mii fún mi nígbà tí ń bá dé ibi iṣẹ́ tán. Bí àwọn ọ̀gá mii ṣe máa ń ṣe. Wọ́n gba ènìyàn fún iṣẹ́ kan ṣùgbọ́n ọ̀tọ̀ ni iṣẹ́ tí wọ́n yò gbé fun tí ó bá dé ibi iṣẹ́ náà tàbí kí wọ́n gbé e fún kí ó, kí wọ́n fẹ́ kó ṣiṣẹ́ ju ohun tí wọ́n gbà lọ́, fún lọ. Mo sì máa fẹ́ àwọn ọ̀gá tó jẹ́ wípé wọn a fẹ́ràn kí òṣìṣẹ́ wọn kí ó máa ní ìtẹ̀síwájú àti ìdàgbà bí ó ṣe ń bá wọn ṣiṣẹ́. Mo tú èrò mi ni láti rí iṣẹ́ tí yóò gbà mí láyè láti máa ṣe ohun mìíràn yàtọ̀ sí iṣẹ́. Tó jẹ́ wípé ìgbà tí a wọ iṣẹ́ àti ìgbà tí a kúrò lẹ́nu iṣẹ́ lójoojúmọ́ yóò jẹ́ ìgbà tí wọ́n, wọ́n sọ fún wa nígbà tí a máa bẹ̀rẹ̀ iṣẹ́ náà tí wọn kò ní pàarọ̀ àsìkò rárá yàtọ̀ sí ohun tí wọn ti sọ fún wa kí a tó bẹ̀rẹ̀ iṣẹ́. Màá fẹ́ràn pẹ̀lú èrò mi mò ń rò láti ṣe irú iṣẹ́ tó jẹ́ wípé wọn á máa sọ fún mi bí mo ṣe ń ṣe, bóyá ó kù díẹ̀ káàtò, bóyá mo ṣe dáradára, bóyá hun ò ṣe dáradára. Wọn á máa fi tó mi létí láti lè jẹ́ kí n mọ gbogbo ibi tí ó kù díẹ̀ káàtò fún mi pẹ̀lú iṣẹ́ mi tí mò ń ṣe pẹ̀lú wọn. Wọ́n sì fẹ́ kí irú ibi iṣẹ́ bẹ́ẹ̀ náà kí wọn kí ó máa rán wa lọ kọ́ ẹ̀kọ́. Ó ní àwọn ẹ̀kọ́ tó yẹ kí ènìyàn máa kọ́ lóòrèkóòrè. Tí a bá ti ṣiṣẹ́ ọdún díẹ̀ wọn a tún lọ tún wa kọ́ ní àwọn nǹkan tuntun tuntun bóyá ọ̀nà tí wọ́n ń gbà sisẹ́ tàbí ǹkan ọ̀tún tí yóò jẹ́ kí n lè dàgbàsókè nínú ohun tí mo ti kọ́ tẹ́lẹ̀ àti nínú iṣẹ́ tí mò ń ṣe. Wọn sì fẹ́ kí wọ́n fún wa ní ọ̀nà káwa náà rú bí pé gbogbo wa, nǹkan kan náà ni wá ní ẹnu iṣẹ́ náà tí ọ̀gá àtọmọṣẹ́ tí ò ní sí ohunkóhun tí ó máa dí wa lọ́nà láti lè bá ara wa sọ̀rọ̀, láti lè bá ara wa ṣiṣẹ́ pọ̀ bí ó ṣe yẹ kí ó má sì kún sinu.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo ètò tẹlifíṣàn. Mo fẹ́ràn láti máa wo àwọn ètò tẹlifíṣàn kan pàtàkì jùlọ èyí tí ó jẹ́ bí eré ìdárayá. Mo máa ń wo èyí tí àwọn ẹlẹ́yà Asia wọ́n ń ṣe. Wọ́n máa ń pe orúkọ wọn ní K-drama. Mo fẹ́ràn láti máa wo eré wọn púpọ̀ nítorí wípé mo máa ń kọ́ ẹ̀kọ́ lóríṣiríṣi nínú àwọn eré, eré náà. Àwọn eré yìí tí àwọn ẹlẹ́yà Asia tí wọ́n ń ṣe, ó máa ń ní ìpele ìpele. Ìpele kan lè jẹ́ bí wákàtí kan sí wákàtí kan àbọ̀. Gbogbo rẹ̀ pátápátá ó lè pé ìpele méjìlá. Mo ti wo púpọ̀ púpọ̀ nínú wọn, mo sì ti kọ́ ẹ̀kọ́ lóríṣiríṣi gẹ́gẹ́ bí àpẹẹrẹ, mo wo ìkan ní ọjọ́ kan tí ọmọ Talika tí ó ń lọ sí ilé ìwé kan náà pẹ̀lú àwọn ọmọ àwọn olówó. Màmá rẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú olówó kan. Nítorí náà, olówó tí ó jẹ́ ọ̀gá màmá rẹ̀ ó fi sí ilé ìwé tí àwọn ọmọ tirẹ̀ náà ń lọ. Nípa báyìí, ọmọ yìí ó ní àǹfààní láti lè kọ́ àwọn ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn ọmọ olówó. Bí ó tilẹ̀ jẹ́ pé ọmọ Talika ni. Ó ka ìwé rẹ̀, ó gbìyànjú, ó ka ìwé ju bí àwọn ọmọ olówó tí wọ́n kàn gbádùn tí wọ́n mu ọtí tí wọ́n ń daríya kiri. Ọmọ yìí ó jókòó ka ìwé rẹ̀ dáradára. Nígbà tí ó yá, ó gbìyànjú ó wọ ilé ẹ̀kọ́ gíga. Ó di oníṣègùn. Nígbà tí àwọn ọmọ tí wọ́n jẹ́ àwọn ọmọ olówó tí wọ́n jọ lọ sí ilé ẹ̀kọ́ náà, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n kò gbìyànjú rárá láti lọ sí ilé ẹ̀kọ́ gíga. Ọmọ yìí ó ko lọ sí ilé ẹ̀kọ́ gíga nìkan. Ó di oníṣègùn tí gbogbo ènìyàn bẹ̀rẹ̀ sí ní bọ̀wọ̀ fún. Òun náà ó bẹ̀rẹ̀ sí ní gbowó gọbọi. Ó di oníṣègùn tó ń ṣe iṣẹ́ abẹ ọkàn ọmọ ènìyàn. Ó bẹ̀rẹ̀ sí ní gba owó, ó ra mọ́tò, ó ra ilé. Ó tún fẹ́ ìkan nínú àwọn ọmọ olówó gẹ́gẹ́ bí ọkọ. Ó kọ́ mi lẹ́kọ̀ọ́ púpọ̀ pé ibi tí a ti bí ènìyàn kì í ṣe òpin ìgbésí ayé rẹ̀. Ènìyàn lè gbìyànjú kí ó tún gbogbo nǹkan ilé ayé rẹ̀ kọ sí dáradára. Bákan náà ni mo tún wo ìmiran náà tó jẹ́ wípé àwọn ọmọ tí wọn ò tíẹ rò pé wọ́n lè jà mọ́ nnkan kan, wọ́n di ẹni gíga. Òmíràn inú wọn orin ló kọ, òmíràn bọ́ọ̀lù ló gbá tí ó fi di èèyàn nlá tí ó di ẹni tí gbogbo àgbáyé tí wọ́n ń júbà, tí wọ́n fẹ́ rí, tí wọ́n fẹ́ bá ṣe pọ̀. Nítorí náà mo fẹ́ràn láti máa wo irú àwọn ètò tẹlifíṣàn bẹ́ẹ̀ yẹn tí yóò kọ́ mi lẹ́kọ̀ọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi, ṣùgbọ́n kì í ṣe nígbà gbogbo. Tí ó bá ní ìpàdé tí mo ní tàbí àdéhùn tí mo ní pẹ̀lú àwọn kan tí mo sì rí i wí pé àsìkò ti ń lọ tí mi ò sì fẹ́ lọ nínú òfo, màá gbé oúnjẹ mi tí mo lè jẹ dání nínú ọkọ̀ mi. Béèkannáà, tí ó bá ti tó àsìkò láti gbé àwọn ọmọ lọ sí ilé ìwé tí mo sì rí i wí pé àsìkò ti ń lọ jù tí mo sì fẹ́ jẹun láàárọ̀ yẹn, mà gbé oúnjẹ dání. Ṣùgbọ́n kì í ṣe gbogbo oúnjẹ ni mo lè jẹ nínú ọkọ̀ mi. Àwọn oúnjẹ tí mo lè jẹ nínú ọkọ̀ mi, wọ́n jẹ́ nǹkan pẹpẹ-pẹpẹ bí ìpanu, àwọn nǹkan tí kì í ṣe nǹkan olómi kí mo tó lè dánù. Àwọn nǹkan bí búrẹ́dì, bí ẹyin, bí bisikíìtì, àwọn nǹkan gbẹ́rẹ́fu tí kò ní dánù, tọ̀ro ni mo máa ń jẹ nínú ọkọ̀ mi. Níbi tí mo sì lè jẹun ó wà, ibi tí mi ò tí lè jẹun ó wà, kì í ṣe gbogbo ibi náà tí mo wà ni mo ti lè jẹun. Ní àpẹ̀rẹ̀. Tí n bá wà ní ibi tí ọkọ̀ pọ̀ tí ọ̀nà náà tó dí, mi ní jẹun ní irú ibẹ̀ yẹn kí n bá lè pa ọkàn pọ̀. Pàtàkì jùlọ tó bá jẹ́ èmi ni mò ń wa ọkọ̀ náà, màá jẹun níbi tí ọ̀nà ò bá ti jẹ́ pé mọ́tò pọ̀ jù. Ojú ọ̀nà tí mọ́tò ò bá pọ̀ sí tí kò ní sí ohun tó lè mú ọkàn mi kúrò níbi ọkọ̀ tí mò ń wà, ni wọ́n jẹ́ ibi tí mo ti lè jẹun. Níwọn ìgbà tí n bá ti lè wọ ibi tó jẹ́ ìgboro táwọn ọmọdé ń pọ̀ sí tí wọ́n lè sáré sọdá nígbà tí mi ò rò irú ibi bẹ́ẹ̀ yẹn, mi ò ní jẹ oúnjẹ kankan. Màá ní sùúrù kí n dé ibi tí mò ń lọ kí n tó jẹ oúnjẹ náà. Tí ó bá sì jẹ́ èmi kọ́ ni mò ń wa ọkọ̀, ìyẹn á rọrùn fún mi láti jẹ oúnjẹ níbi kíbi. Ṣùgbọ́n mo máa ń tiraka kí n má nilò láti jẹun nínú ọkọ̀ mi. Ìgbà mìíràn, màá tètè jí láti lè jẹ́ kí n parí gbogbo iṣẹ́ àárọ̀ mi kí n lè jẹ oúnjẹ mi. Láàlá ìjẹ́ pé mo lọ sí, mo pẹ́ lọ síbi iṣẹ́ tàbí mo pẹ́ gbé àwọn ọmọ lọ sí ilé ìwé tàbí mo pẹ́ lọ fún ìpàdé tí ń bá ẹ ṣe. Èkan kan bóyá bí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ mẹ́ta tàbí lóṣù kan ni m máa nilò láti jẹun nínú ọkọ̀ mi. Kò ń ṣe ohun tí ó wọ́pọ̀ rárá nítorí pé ó jẹ́ ohun tí mi ò fẹ́ràn láti ṣe láti lè pa ọkàn pọ̀ sí ókò wíwà mi. Mi ní fẹ́ nǹkan kan tó máa gbé ọkàn mi kúrò níbi ọkọ̀ tí mò ń wà nítorí náà kì í ṣe ohun tí mo máa ń ṣe.

Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ọ̀pá ìfàmúra nígbà tí mo bá ń mu ohun mímu. Nítorí pé mo máa ń mu ohun mímu púpọ̀ bíi irú tíì tàbí ohun tí wọ́n ń pè ní coffee. Ni ìgbà púpọ̀ tí n bá mu tíì tàbí coffee tí mi ò lo ọ̀pá yìí láti mú, ó máa ń kó àbàwọ́n bá eyín mi. Eyín mi ó pàrọ̀ àwọ̀ kúrò ní funfun. Ó lọ sí gẹ́gẹ́ bí àwọ̀ dúdú tàbí àwọ̀ coffee. Ó bẹ̀rẹ̀ sí ní mú àwọ̀ coffee, àwọ̀ tíì. Ó ṣòro púpọ̀ láti fọ eyín náà mọ́ tí ó bá ti pàrọ̀ sí àwọ̀ coffee tàbí àwọ̀ tíì. Nítorí náà ó ṣe pàtàkì fún mi láti máa lo ọ̀pá ìfàmúra láti mú tíì mi tàbí coffee. Lẹ́yìn ìgbà náà, àwọn ohun dídùn tí ó ní ṣúgà nínú tí ènìyàn kò bá lo ọ̀pá yìí láti mú, ó máa ń ba eyín jẹ́. Eyín á bẹ̀rẹ̀ sí ní jẹrà. Nítorí pé ṣúgà yóò kó wọ inú eyín náà. Ṣùgbọ́n tí ènìyàn bá lo ọ̀pá yìí, ṣúgà kò ní le kan ibi eyín náà tàbí kò ní le dúró sí àárín eyín dé bí wípé eyín náà yóò bẹ̀rẹ̀ sí ní jẹrà. Tàbí ohun kan tí wọ́n ń pè ní enamel tí ó wà lára eyín, ṣúgà máa ń jẹ́ kó yọ̀ro, yóò wá ṣi eyín sílẹ̀ fún àwọn kòkòrò ajẹnirun tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ ìrìgì àti eyín. Ọ̀nà mìíràn tí ọ̀pá ìfàmúra yìí tí ó fi wúlò ni wípé tí èeyàn bá mu nǹkan tútù tàbí nǹkan tó gbóná, eyín máa ń kan yàn tèeyàn ò bá lo ọ̀pá yìí. Nítorí náà ọ̀pá yìí ó ṣe pàtàkì púpọ̀ láti lè jẹ́ kí eyín kó má ní àbàwọ́n, kí àwọ̀ eyín kó má kúrò ní funfun, kí ṣúgà kó má ba eyín jẹ́ kí eyín bẹ̀rẹ̀ sí ní jẹrà àti nǹkan gbígbóná àti tàbí tútù tí ó lè jẹ́ kí eyín kó bẹ̀rẹ̀ sí ní kan yàn t'eeyàn bá mú pẹ̀lú kọ́pù lásán. A ti ẹ̀ tún rí i wípé àwọn tí ò bá, tó bá jẹ́ abirun, àwọn abirun oníru kan ó máa ń jẹ́ kí ó rọrùn fún wọn tí wọ́n bá lò àwọn bóyá tí ẹnu wọn ò lè padé dáadáa tí nǹkan mímu máa ń dànù tí wọ́n bá bù sí ẹnu wọn. Nítorí pé wọ́n jẹ́ aláàbọ̀ ara. Ọ̀pá yìí ó wúlò fún àwọn náà. Ǹkan tó kàn wà níbẹ̀ ni wípé èyí tí wọ́n fi rọ́bà ṣe, àwọn oníṣègùn sọ fún wa ní ìsìn pé kò da ká máa fi mú nǹkan gbígbóná. Wọ́n ní àwọn ohun èlò kan nínú ọ̀pá náà tó bá jẹ́ onírọ́bà, ó máa ń yọ̀ro sẹ́nu tí kò sì dára. So wọ́n sọ pé ó better ká máa lo èyí tí wọ́n fi irin ṣe tàbí èyí tí wọ́n fi irú àwọn paper kan tó nípọn dáadáa tí wọ́n fi ṣe. Pá wọn yẹn ni kí a máa lò, ká má lo àwọn oníke mọ́. Wọ́n dẹ̀ sọ wípé tí a bá jùnù dáadáa ká fi sínú ìkólẹ̀

Mo máa ń rí ìpèsè àwọn ohun èlò tí à ń lò fún òògùn tí à ń ṣe tàbí àwọn òògùn tí wọ́n ti ṣe tí àwa ń tún tà fún àwọn èyí tí à ń pò fún ra wa, àwọn nǹkan pẹpẹ́pẹ, òògùn pẹpẹ́pẹ tí à ń pò fún ra wa. A máa ń mo máa ń rà wọ́n lọ́wọ́ àwọn tí wọ́n kó wọn wọlé láti okùn, òkè òkun bí i America tàbí London tàbí àwọn ìlú òkè òkun mìíràn. Àwọn kan wà tí wọ́n ti gba ìwé ẹ̀rí lọ́dọ̀ ìjọba láti lè kó àwọn ohun èlò náà tí ó jẹ́ èyí tó dára wọ inú ìlú wa. Irú àwọn ohun èlò bẹ́yẹn, a máa ń rà wọ́n lọ́wọ́ àwọn tí ó kó wọn wọlé láti òkè òkun tí wọ́n sì ní ìwé ẹ̀rí láti ọ̀dọ̀ ìjọba pé wọ́n jẹ́ olóòótọ́, wọ́n ó sì gbé àwọn ohun èlò tí ó dára wọ ìlú. Ni àwọn òògùn tí à ń tà, a máa ń rà wọ́n náà lọ́wọ́ àwọn tí ó, olùpèsè wọn. Àwọn kan wà tí wọ́n ń pèsè nínú ìlú wa níbí yìí. Àwọn mìíràn sì wà toje pe àwọn olùpèsè òkè òkun ni wọ́n ń ṣe àwọn òògùn wọ̀nyí. Àwọn tí ó ní ìwé ẹ̀rí láti kó àwọn tí òkè òkun wọlé, a máa ń rà lọ́dọ̀ wọn nítorí pé ìjọba wa ń fún wọn ní ìwé ẹ̀rí. Wọ́n á sì máa ṣe àyẹ̀wò gbogbo nǹkan tí wọ́n bá kó wọlé dáradára láti ríi wí pé èyí tí ó dára ni wọ́n kó wọlé. Bakan náà, a máa ń rà wọ́n láti òkè òkun fúnra wa nígbà mìíràn. A ó bá wọn sọ̀rọ̀, a ó fowó ṣọwọ́ sí wọn. Nígbà tí àwọn òògùn náà bá dé ìlú wa, àwọn ìjọba ti ní àwọn tí ó máa ṣe àyẹ̀wò wọn tí wọ́n á rí pé ojúlówó ògùn la kó wọlé kí wọ́n tó lè jẹ́ kí a lọ gbà ní ibi tí wọ́n ń kó sí. Àwọn ìjọba wa wọ́n máa ń ṣe àyẹ̀wò gidigidi. Wọn kì í fi àyẹ̀wò yìí ṣeré rárárárá. Ó sì ní àwọn nọ́mbà tí ìjọba yóò tẹ̀ sí àwọn òògùn mìíràn tó jẹ́ pé tí òògùn ò bá ti ní irú àwọn nọ́mbà yẹn, wọn ò ní jẹ́ kí a tà. Wọ́n ní àwọn tó máa ń wá wo ilé iṣẹ́ wa àti sọ́ọ̀bù àwọn tó ń tà. Ìjọba ti pèsè àwọn olùbẹ̀wọ̀. Ìjọba náà sì tún ní àwọn ibi tí wọ́n ti ń tà irú òògùn tó dára báyìí. Ìjọba fúnra wọn kó wọlé. Wọ́n á kó púpọ̀ wọlé, wọ́n á sì wà máa tà fún àwọn ará ìlú. Wọn á tà fún àwọn tó máa tún tà. Àwọn yen a wà lọ tà fún àwọn oníkálukú tó bá fẹ́. Nítorí náà, a ń rà ohun èlò láti òkè òkun. A sì tún ń rà lọ́wọ́ àwọn tó bá kó wọlé láti òkè òkun. A sì tún ń rà àwọn èyí tí wọ́n bá ń ṣe ní ìlú wa náà. Àwọn kan wà tí wọ́n ń ṣe ní ìlú wa, ta ń rà. Ṣùgbọ́n ìjọba wa máa ń wo gbogbo ẹ̀ dáadáa. Wọ́n ní àwọn alábẹ̀wò tí wọ́n á yẹ gbogbo ẹ̀ wò dáradára tí wọ́n á ríi wí pé ohun tí ó dára ni à ń rò la ń lò tí a sì ń tà. Wọn ò ní jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n rà ohun tó máa pa wọ́n lára tàbí tó máa ṣe kù.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù lọ ni ọdún Kérésìmesì. Àwọn onígbàgbọ́ ni wọ́n máa ń ṣẹ-- wọ́n máa ń ṣe ọdún yìí ní ọdọọdún. Àwọn ọmọ lẹ́yìn Jésù ni wọ́n máa ń ṣe ọdún yìí ní ọdọọdún. Wọ́n máa ń ṣe ní ọjọ́ kẹ̀ẹ̀dọ́gbọ̀n, ní oṣù kejìlá ní ọdọọdún. Àjọ̀dún yìí ṣe pàtàkì fún àwọn onígbàgbọ́ nítorí wípé wọ́n ń ṣe àṣeyẹ ọjọ́ ìbí Jésù Kristi tí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì gbagbọ́. Àjọ̀dún yìí ó máa ń bẹ̀rẹ̀ láti ìparí oṣù kọkànlá. Ni gbogbo àgbáyé ni àwọn onígbàgbọ́ ti máa ń ṣe ọdún àbí àjọ̀dún Kérésìmesì. Kérésìmesì jẹ́ ìgbà tí ó ṣe pàtàkì púpọ̀ nítorí pé àwọn ènìyàn máa ń fún ara wọn ní ẹ̀bùn. Ìdílé sí ìdílé, ọ̀rẹ́ sọ̀rẹ́ nínú ìjọ Ọlọ́run. Oríṣiríṣi ẹ̀bùn ni àwọn èeyàn máa ń fúnra wọn. Ó tún jẹ́ ọdún tó jẹ́ pé gbogbo ìta, gbogbo ìgboro, gbogbo títì, gbogbo ilé wọ́n á fi ohun aláràbarà wọ́n á jẹ́ kí ó, ó, ó kó, kódùn wò. Gbogbo nǹkan á ṣe rẹ́gí. Gbogbo gbogbo nǹkan a máa dán nígbà ọdún Kérésìmesì yìí. Wọ́n máa ń ṣe oúnjẹ ní oríṣiríṣi. Gbogbo oúnjẹ ládidùn. Àwọn oúnjẹ tó jẹ́ wípé oníkálukú kò le jẹ ní àárín ọdún, wọ́n á ti fi owó pamọ́ di ìgbà ọdún Kérésì yìí, wọ́n á se oúnjẹ àti àwọn tó jẹ́ onígbàgbọ́ àti àwọn tí ò jẹ́ onígbàgbọ́ ni wọ́n máa ń fún ní oúnjẹ ní àsìkò ọdún Kérésìmesì. Ọdún Kérésìmesì ṣe pàtàkì fún àwọn onígbàgbọ́ nítorí wípé tí a ò bàbí Jésù, kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn kìrìsìtẹ́nì. Nítorí ọdún Kérésìmesì ní gbogbo àgbáyé ni holiday ti máa ń wà. Holiday bí ìgbà tí ó jẹ́ bí ìsinmi. Wọn á fún gbogbo èèyàn ní sinmi. Àwọn ilé iṣẹ́ wọ́n ò ní sí. Oníkálukú á sinmi nílé. Oníkálukú á máa ṣe àjọyọ̀ pé ọdún, ọdún mìíràn tún bá wọn láyé àti alá ní àlàáfíà. Ó jẹ́ onígbàgbọ́, kò jẹ́ onígbàgbọ́, inú oníkálukú máa dùn. Bí wọ́n wà láyé, wọ́n wà láàyè, wọ́n wà láàlàáfíà. Ó tún jẹ́ ìgbà tí oníkálukú máa ń lọ sí ìrìnàjò. Gbogbo àwọn tó tí ò ṣì ní ìlú wọn tí wọ́n ti lọ ṣiṣẹ́ ní ìlú ibomi, nígbà ọdún Kérésì, gbogbo ènìyàn á padà lọ sí ìlú abínibí wọn. Wọn á lọ ṣe àjọyọ̀, wọ́n á lọ ṣe ọdún Kérésìmesì. Gbogbo àwọn ọ̀rẹ́ tí wọ́n ti ríra tẹpẹ́ tí wọ́n-- to jẹ́ pé iṣẹ́ ò jẹ́ kí wọ́n ríra láàrin ọdún, àsìkò ọdún Kérésì, oníkálukú á lọ sí ìlú abínibí, wọ́n á jọ ṣe àjọyọ̀, wọ́n á jẹ, wọ́n á mu, wọ́n á fúnrawọn lẹ́bùn, wọ́n á ya fọ́tò, wọ́n á sinmi, wọ́n á dárayá. Oríṣiríṣi nǹkan tí ó jẹ́ pé wọn ò ráyè ṣe láàrin ọdún. Àsìkò Kérésìmesì jẹ́ àsìkò tí àwọn ènìyàn le ṣe gbogbo ọjọ́ Kristi, wọ́n á ṣe ìsìn, wọ́n á kọrin orin Kérésì, wọ́n á ṣe eré ìdárayá nínú ìjọ oníkálukú. Àwọn mìíràn wọ́n á tilẹ̀ ṣe oúnjẹ, wọ́n á lọ sí oríṣiríṣi àwọn ibi tí wọ́n ti le wòran tó jẹ́ pé gbogbo wọn, inú wọn á dùn. Nítorí náà, ọdún Kérésìmesì ni mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn oúnjẹ lọ́pọ̀lọpọ̀. Mo sì fẹ́ràn àwọn oúnjẹ tí ó ń ṣe ara ní ànfàní. Mo lè ṣe àwọn oúnjẹ ìbílẹ̀ mi, mo sì lè ṣe díẹ̀ nínú àwọn oúnjẹ òkè òkun, oúnjẹ òyìnbó. Nínú àwọn oúnjẹ ìbílẹ̀ tí mo lè ṣe, amala rírò, mo lè tẹ̀bà, mo lè se ìrẹsì, mo lè se ọbẹ̀ ata, ọbẹ̀ ata díndín, ọbẹ̀ omi ọbẹ̀, mo lè se gbẹ̀gìrì, mo lè gùnyán, mo lè se ẹ̀wà, mo lè se iṣu, mo lè-- kò sí oúnjẹ náà tí à ń jẹ ní ilẹ̀ Yorùbá tí èmi ò lè sè. Kódà mo lè se oúnjẹ àwọn elédè mi bí i oúnjẹ Ígbò, bí i ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀ táwọn Ígbò ń jẹ, ọbẹ̀ edika-ikong. Mo tún lè se oúnjẹ táwọn Haúsá ń jẹ. Mo lè se tuwo, mo lè se masa, mi-- ọbẹ̀ tí wọ́n ń pè ní kuka. Kò sí àwọn nǹkan tí ó wọ́pọ̀ tí wọ́n ń jẹ tí mi ò lè sè. Ní tẹ̀ẹ́de Yorùbá, èdè òyìnbó, mo lè se jollof rice, mo lè ṣe tí wọ́n ń pè ní fried rice, mo lè ṣe ohun tí wọ́n ń pè ní pancake, mo lè ṣe ohun tí wọ́n ń pè ní salad. Nítorí náà, mo fẹ́ràn láti máa se oúnjẹ púpọ̀. Nítorí èmi fún rara mi, mo láì-- mo fẹ́ràn oúnjẹ púpọ̀. Àti wípé mo rí wípé láti se oúnjẹ nílé fún rara mi láti jẹ yóò ṣe ara mi ní àǹfàní ju pé kí n lọ ra oúnjẹ tí mi ò mọ ohun tí wọ́n sè sí. Màá lè lo irú òróró tí ó dára fún ara mi. Màá lè lo àwọn èròjà tí ó dára tí ó ní àmúlùmálà tí ń bá ṣe oúnjẹ fún rara mi. Àti wípé oúnjẹ sísè nílé á jẹ́ kí n lè fowó pamọ́. Màá lè ní àkójọ tí ń bá ń jẹun níta tí mo kàn ń lọ ra oúnjẹ jẹ, ó wọ́n púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Kò ní jẹ́ kí n lè ní àkójọ owó gẹ́gẹ́ bí mo ṣe fẹ́. Nítorí náà, mo kọ́ láti se oúnjẹ. Àwọn oúnjẹ tí mi ò lè sè, tí mo bá ti wo orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí mo wo orí ibi tí wọ́n ń pè ní YouTube, oríṣìíríṣìí oúnjẹ ni wọ́n ń sè tí mo lè kọ́ láti bẹ. Èyí tí mi ò bá mọ̀, màá kọ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Mo f-- pà-pàtàkì jù lọ, mo fẹ́ràn ẹ̀wà, ẹ̀wà sísè. Ó ní ẹ̀wà bí wọ́n ṣe ń sè tí wọ́n ń pè ní ẹ̀wà àgànyìn. Ẹ̀wà yìí èèyàn á sè, ó yóò rọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀. Ó lè tó bí wákàtí kan sí wákàtí méjì kó tó rọ. Màá sè pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà. Màá fi òróró si. Lẹ́yìn tó bá ti jiná tó ti rọ dáadáa, mo lè fi èròjà tó bá tún wù mí sí. Mo lè fi ẹja sí i, mo lè fi ẹran sí i. Pàtàkì jù lọ, mo fẹ́ràn láti dín ata rẹ̀ lọ́tọ̀. Nínú ata yìí, màá-- mo lè fi irú sí i, mo lè fi iyọ̀ sí i, mo lè fi ẹran sí i pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà. Pẹ̀lú epo tí mo kọ́kọ́ gbá, màá gbá epo yẹn, màá fi àlùbọ́sà sí i. Màá wá dín ata yẹn, màá dín yọ́ agbe dáadáa. Màá fi jẹ ẹ̀wà fífọ́ yìí tí wọ́n ń pè ní ẹ̀wà àgànyìn. Tó bá wù mí, mo lè fi búrẹ́dì ṣe tàbí gààrí.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Ọgbà mi tóbi. Mo fẹ́ràn láti máa gbin ohun bí èso, bí ewé bẹ̀e sínú ọgbà mi. Mo ní àwọn àpò lóríṣiríṣi tí mo gbin oríṣiríṣi èso sí àti ewébẹ̀. Àwọn ohun ọ̀gbìn mi ṣe dáadáa nínú ọgbà mi. Mo sì rí i wí pé mo tò wọ́n dáadáa tí ó jẹ́ wí pé ọgbà náà ó wu ni gan ni. Ó jọju nítorí pé mi ò jẹ́ kó dọ̀tí. Nínú ọgbà mi, mo gbin èso bí òronbó, mo gbin máńgòrò, guava, soursop. Mo gbin èso tí àwọn olóyìnbo ń pè ní pomegranate. Mo gbin èso tí àwọn ènìyàn ń pè ní apple. Mo gbin èso tí àwọn òyìnbó ń pè ní lemon. Oríṣiríṣi èso ìbílẹ̀ àti ti òyìnbó ni mo gbin sínú ọgbà mi. Mo tún gbin àwọn ewé bẹ̀e lóríṣiríṣi bí ẹ̀fọ́, mo gbin ilá, mo gbin ohun tí wọ́n ń pè ní ọ̀dùnkún nílẹ̀ Yorùbá. Mo gbin tòmátì, ata rodo, mo gbin àlùbọ́sà. Mo tún wá gbin oríṣiríṣi àwọn ewé tó jẹ́ egbògi. Irú èyí tí àwọn òyìnbó ń pè ní rosemary, wọ́n ń pè míì ní oregano, wọ́n ń pè míì ní mint leaf, wọ́n ń pè míì ní curry leaf, wọ́n ń pè míì ní sage, wọ́n ń pè míì ní chamomile. Mo gbin efinrin, eléyìí tí àwọn òyìnbó ń pè ní basil. Oríṣiríṣi egbògi ni mo gbin sínú ọgbà mi. Nítorí wípé tí àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ àti ará ìjọ tí wọ́n bá ti ní àìsàn kankan, máa sì wá sínú ọgbà mi, màá já fún wọn, ó sì máa ń ràn wọ́n lọ́wọ́ púpọ̀. Irú tí inú bá ń lọ́ wọn, wọn á wá ja efinrin, wọn á lo, ó sì máa ń ràn wọ́n lọ́pọ̀lọ́pọ̀. Àwọn tó bá ń yàgbẹ́, wọn á wá ja ewé guava. Tí wọ́n bá gbó, tí wọ́n mú, ó máa ń ṣe wọ́n ní àǹfààní. Àwọn tí ò bá lẹ́jẹ̀ lára, wọn á wá ja ewé úgú nínú ọgbà mi, wọn á gbó pẹ̀lú mílíìkì, wọn á sì ní ẹ̀jẹ̀ lára. Àwọn tí ó bá jẹ́ pé wọ́n kàn fẹ́ mu tíì, wọn á wá ja ewé tí wọ́n ń pè ní mint, wọn á fi ṣe tíì, ó sì máa ń fún wọn ní agbára. Nítorí náà, ọgbà mi ṣe pàtàkì fún mi gan ni torí pé oríṣiríṣi egbògi àti nǹkan tí àwọn òyìnbó ń lò fún àwọn egbògi ó wà nínú ọgbà mi. Nínú ọgbà mi, oúnjẹ pọ̀ ń bẹ̀ rẹ̀pẹtẹ́. Nítorí náà, kò sí ohun tó ń jẹ ebí kì ń tó gbin ǹnkan sínú ọgbà mi. Àsìkò mí wà tí mi ò ní lówó, tí mi ò ní lè ro oúnjẹ. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti gbin ǹnkan sínú ọgbà mi náà, oúnjẹ ti wà rẹ pẹtẹ́. Nítorí náà, ìtọ́jú ọgbà náà máa bomi sí lásìkò. Gbogbo àwọn epo, màá tu wọ́n lásìkò.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Mo ní àwọn òṣìṣẹ́ tí wọ́n máa ń ràn mí lọ́wọ́ nínú ọgbà mi níbi tí mo dàkọ sí. Àwọn òṣìṣẹ́ yìí, wọ́n á roko fún mi, wọ́n á bá mi kọ ebè, wọ́n á bá mi gbin àwọn ohun ọ̀gbìn, wọ́n á bá mi fi ohun tó dára tó máa jẹ́ kí àwọn ohun ọ̀gbìn mi kí ó dàgbà dáadáa. Bí igbẹ́ ẹlẹ́dẹ̀, ìgbẹ́ adìẹ, wọ́n á bá mi fi sí. Àwọn òṣìṣẹ́ mi wọ́n ń ṣiṣẹ́ dáadáa, wọ́n lágbára, iṣẹ́ wọn dẹ̀ tẹ́mi lọ́rùn. Nítorí náà, mo máa ń fún wọn ní àfikún owó láti lè jẹ́ kí inú wọn kí ó dùn láti wá ṣiṣẹ́ fún mi. Mo ń fún wọn ní owó dé bí pé wọ́n ò ní lè rí iru owó bẹ́ẹ̀ gbà bọ̀rọ̀ níbòmíràn láti lè jẹ́ kí wọ́n máa wá sí ọ̀dọ̀ tèmi láti wá ṣiṣẹ́ nígbà gbogbo. Yàtọ̀ sí èrè oko tí mò ń pín fún wọn. Nítorí pé tí mi ò bá tọ́jú àwọn òṣìṣẹ́ mi dáradára nípa owó àfikún, wọ́n á lọ ṣiṣẹ́ ńbò mi. Èmi nìkan ò sì ní lè dá iṣẹ́ inú oko mi ṣe. Nítorí náà mo fẹ́ràn láti máa fún wọn ní owó àfikún. Bóyá nígbà ọdún àjíǹde tàbí ọdún kérésì tàbí ọdún kọ́dún, màá fún wọn ní owó àfikún. Ìgbà mìíràn sì wà tó jẹ́ pé màá fún wọn lówó láti ran àwọn ọmọ wọn lọ́wọ́, láti san owó ilé-ìwé àwọn ọmọ wọn tàbí ọmọ wọn fẹ́ kọ́ṣẹ́, màá fún wọn lówó kí wọ́n fi san owó ẹ̀kọ́ṣẹ́. Tó bá sì jẹ́ ìwé, ilé ìwé ni àwọn ọmọ wọn fẹ́ rà, màá fún wọn lówó kí wọ́n fi ra ìwé. Mi ò fẹ́ kí ará ni àwọn òṣìṣẹ́ mi rárá. Nítorí wípé tí inú wọn ò bá dùn, tara ni wọ́n tí àìní pọ̀ fún wọn, wọn ò ní lè dárayá ṣiṣẹ́ fún mi, wọn ò ní lè ṣiṣẹ́ yẹn dáadáa. Nítorí náà, màá ń fún wọn ní owó àfikún lóòrèkóòrè kí inú wọn lè dùn, kí orí wọn lè yà láti ṣe iṣẹ́ fún mi. Nígbà gbogbo ó tiẹ̀ máa ń yà wọ́n lẹ́nu. Àwọn ọ̀rẹ́ aládùúgbò o máa ń yà wọ́n lẹ́nu pé, "à, kí ló dé tí mò ń fún wọn ní àfikún owó yìí?" ṣùgbọ́n mo ti ríi wípé àwọn òṣìṣẹ́ ṣe pàtàkì nínú iṣẹ́ oko mi àti iṣẹ́ kísẹ́ tí mo bá fẹ́ gbà wọ́n fún, wọ́n ṣe pàtàkì gan ni. Mo máa ń sọ fún àwọn tó ń lo òṣìṣẹ́ wọn nílòkulò pé kò dára rárá. Wọ́n gbọdọ̀ san owó oṣù wọn kí wọ́n sì tún fún wọn ní owó àfikún lóòrèkóòrè pàtàkì jùlọ nígbà ọdún tí oníkálukú ń ra ṣọ́ra bàtà fún àwọn ọmọ rẹ̀. Mo ní láti fún wọn ní àfikún owó kí àwọn náà kí wọ́n lè gbé nǹkan tí ẹgbẹ́ wọn ń ṣe kí wọ́n lè gbe ṣe nínú ìdílé wọn. Ó ṣe pàtàkì púpọ̀ ni. Ó yẹ kí gbogbo àwọn tí ó bá gba ènìyàn ṣiṣẹ́ tí wọ́n ní òṣìṣẹ́, ó yẹ kí gbogbo wọn kí wọ́n máa fún àwọn òṣìṣẹ́ ní àfikún owó lóòrèkóòrè. Nítorí wípé owó tí à ń san lóṣù oṣù wọ́n ṣiṣẹ́ rẹ̀ ni. Ṣùgbọ́n tí a bá fún wọn ní àfikún owó ní òòrèkóòrè, inú wọn á dùn, ara wọn á ya gaga, wọn ò ní jalè. Wọn á dẹ̀ ṣiṣẹ́ ju nǹkan tí ẹni tó gbà wọ́n tí ẹ̀fẹ̀ kí wọ́n ṣe lọ. Wọn á ṣe lójú méjèèjì. Wọn á ṣe bọ́gà wá nílé, wọn á ṣe bọ́gà ò sì nílé, wọn á tọ́jú ilé, wọn á tọ́jú.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú nítorí wípé tí n bá jókòó sí ilẹ̀ fèrèsé, mà le máa rí ìtà. Nígbà tí òfurufú ba, ọkọ̀ òfurufú bá ń lọ sókè, mà máa wo ní gbogbo ilé, igi àti àwọn èèyàn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní di kékeré, kékeré, kékeré títí tí n ò fi ní lè rí ilé, igi àti àwọn ènìyàn mọ́. Mà wá máa rí òfurufú dáadáa bí omi. Mo fẹ́ràn láti máa wo lọ́pọ̀lọ́pọ̀ nítorí náà mo fẹ́ràn láti máa jókòó síbẹ̀. Tí n bá jókòó síbi fèrèsé, mà á mọ títóbi Ọlọ́run. Mà á rí ìdí tó ṣe ṣe pàtàkì kí n máa yin Ọlọ́run lógo nítorí òun ni ó da ilẹ̀, tí ó dá òkè, tí ó da òfurufú. Mà á máa kọrin ìyìn sí Ọlọ́run tí n bá rí gbogbo bẹ́ẹ̀. Bákan náà ni tí òfurufú, ọkọ̀ òfurufú náà bá fẹ́ balẹ̀ tí a bá dé ibi tí à ń lọ, mà tún rí bí mo ṣe ń rí nǹkan bí omi bá ṣe ń lọ sílẹ̀ sí díẹ̀ díẹ̀ díẹ̀. Mà bẹ̀rẹ̀ sí máa rí àwọn ilé, wọ́n á kéré. Mà rí àwọn igi, mà rí àwọn, èmi ò ní rí àwọn èèyàn. Tó bá ṣe díẹ̀ sí, àwọn ilé tó kéré náà wọ́n á wá máa tóbi sí. Tó bá yá, mà á rí igi náà dáradára. Tó bá yá, mà máa rí àwọn èèyàn wọ́n á dàbí eèrà nílẹ̀ títí, títí, tí í ṣe ọkọ̀ òfurufú náà bá wá balẹ̀ tán. Mà ṣẹ̀ wá rí ilé, igi, àwọn ènìyàn. Nípa bẹ́ẹ̀, mà á fi ògo fún Ọlọ́run nítorí ó máa ń jẹ́ ìyàlẹ́nu mi fún mi púpọ̀ bí gbogbo rẹ̀ ṣe rí bẹ́ẹ̀ tí mà wà lókè pátápátá. Mà rí ilẹ̀ gẹ́gẹ́ bí òfurufú. Tí n bá tún délé, mà tún wo òkè gẹ́gẹ́ bí òfurufú. Ilé yìí má ń jẹ́ ìyàlẹ́nu mi fún mi púpọ̀ nítorí náà mo fẹ́ràn láti jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú púpọ̀ púpọ̀.